Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo máa ń lò ó dáradára, mo dẹ̀ máa ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ nídìí iṣẹ́ tí mò ń ṣe. Torí iṣẹ́ tí mò ń ṣe nílò, la-- ó nílò, ó ní ṣe pẹ̀lú wípé èèyàn máa ń gba ohùn sílẹ̀. Agbègbè tí mo dẹ̀ ń gbé dẹ́ẹ̀ni yìí, ariwo pọ̀ lọ́tùn, ariwo pọ̀ lòsì, tó jẹ́ wípé kò sí ohun tí mo le ṣe sí àwọn ariwo yẹn. Ṣùgbọ́n ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí mo máa ń lò, ó máa ń jẹ́ kí ohun tí mo bá gbà sílẹ̀, ó máa ń jẹ́ kí ariwo máa wà nínú ẹ̀ rárá àti rárá. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ fún iṣẹ́ títẹ̀ mi, ó dára, ó dẹ̀ máa ń jẹ́ kí iṣẹ́ mi kó jẹ́ iṣẹ́ tó yè kooro. Iṣẹ́ tó ṣe wípé nígbà tí mo bá fi ránṣẹ́ sí àwọn tí ó bẹ̀ mí ní iṣẹ́ ṣe, wọ́n máa gbọ́ nǹkan tí mo sọ, gbogbo nǹkan tí mo sọ níbẹ̀ ni wọ́n máa gbọ́ dáradára. Kò sí wípé ariwo kan tàbí òmíràn ń dí ǹkan tí mò ń sọ lọ́wọ́. Nítorí náà mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, mo máa ń lò ó dáradára. Ohun tó dẹ̀ wúlò gidi gan-an fún iṣẹ́ mi ni.

Mo máa ń ṣe àtúnlo nǹkan dáradára. Síse àtúnlo nǹkan dè níyì, ó ti fún mi ní àǹfààní láti fi lè mọ bí wọ́n ṣe ń ná owó. Ó ti fún mi ní àǹfààní láti fi lè mọ bí obìnrin, gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ obìnrin, láti fi lè mọ bí eyan ṣe ń ṣe. Bí àwọn bàbá àti ìyá tó bí mi lọ́mọ bí wọ́n ṣe kọ́ mi, wọ́n kọ́ mi láti máa ṣe àtúnlo nǹkan. Wọ́n kọ́ mi wípé tí mo bá ń ṣe àtúnlo nǹkan ní òrèkóòrè, ó fi hàn wípé mi ò ń ṣe àpá. Pápá jùlọ agbègbè tí mò ń gbé gan, ó fi hàn wípé ẹni tó bá ń ṣe àtúnlo nǹkan kò kín ń ṣe àpá, kò dẹ́ kí ń ṣe arúgbó. Fún bí àpẹẹrẹ, mo máa ń ra, ẹ́ẹ́, ẹ̀m, gírísì cream tí mo fi máa ń pa ara. Gírísì cream yìí dè níyì, ó tóbi. Tí mo bá lo cream tó wà nínú rẹ̀ tán, ike yẹn mi ò ní jùú nù. Mà tún fi, mà tún fi, mo lè tún fi kó, mo lè fi, tí mo bá ti lo cream inú rẹ̀ tán, màá nu nù, màá fọ̀ nù, màá nu nù. Mà tún wá fi ṣe nǹkan tó jẹ́ pé mò ń kó àwọn ẹ̀ṣọ́ mi sí, kí ó le jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ mi kò ní tètè bàjẹ́. Fún ìdí yẹn, tó yẹ kí n ju ike cream yẹn nù, mo tún lò fún nǹkan mi. Mo ṣe àtúnlo ẹ̀ nìyẹn. Dípò tí màá fi máa wá bo mi tí màá kó ohun ẹ̀ṣọ́ mi sí tàbí kí nǹkan fi ohun ẹ̀ṣọ́ mi sí bí to bá wú mi, mo ti ṣe àtúnlo nǹkan tó ṣe wípé mo ti ó kọ́ lò, mo tún wá ṣe àtúnlo ẹ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá kàn tí ẹ̀ ṣe àtúnlo àwọn nǹkan bẹ́yẹn, ó máa ń jẹ́ kí inú tèmi gan dùn wípé mi ò ń fọn kó ohun ṣòfò. Bíbélì gan dẹ̀ fi díẹ̀ múlẹ̀ wípé kí èyàn máa fi nǹkan ṣòfò, ẹ̀ṣẹ̀ ni. Àwùjọ wa gẹ́gẹ́, ẹ́ẹ́, yálà ní ilẹ̀ adúláwọ̀ ni o tàbí ní ilẹ̀ òkèrè gan, ó fi ìdí rẹ̀ náà múlẹ̀ wípé ká máa ṣe àtúnlo nǹkan. Pápá jùlọ ní ilẹ̀ òkèrè, wọ́n ti ẹ̀ máa ń ṣe ohun kan tí wọ́n ń pè ní recycling tó ṣe pé nǹkan tó bá lò tán ní ìsìnyí, wọ́n á tún tún un ṣe, wọ́n á fi ẹ, ẹ̀m, ẹ̀rọ ìjìnlẹ̀, ìmọ̀ ìjìnlẹ̀, wọ́n á tún fi tún un ṣe tó tún jẹ́ pé ó tún máa padà wá ní ọ̀nà mi kí gbogbo àyíká wa kú mọ́ bàbá a dọ̀tí. So èmi máa ń ṣàmú-mó nítorí ìdí èyí mo máa ń ṣàmúlò nǹkan dáradára.

Iṣẹ́ tí mò ń ṣe ó nílò wípé mo máa máa bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní ojoojúmọ́ ní òrékọ́òré. Mi ò kí ń gbẹ́nú mi dákẹ́ nígbàkígbà. Àwọn ọ̀nà tí mo dẹ̀ fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ni pẹ̀lẹ́ kutu. Torí àwọn olóyìnbó gan sọ pé customers are always right. Nítorí ìdí èyí, mo máa ń fi pẹ̀lẹ́ pútù, mo máa ń fi bá wọn sọ̀rọ̀. Mo máa ń fi ọ̀yàyà, mo máa ń fi bá àwọn oníbàárà mi náà sọ̀rọ̀. Mo tún wa máa ń bá àwọn oníbàárà mi ṣe àwàdà. Eléyìí máa ń jẹ́ kí ọkàn wọn lè balẹ̀. Ó dẹ̀ máa ń jẹ́ kí ara wọn balẹ̀, kí wọ́n, kí wọ́n wà pẹ̀lú mi. Eléyìí, ìpápa, mo, mo kíyèsi wípé ó máa ń jẹ́ kí wọ́n padà wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó máa ń jẹ́ kí wọ́n padà wá bá mi pé àwọn fẹ́ kí ń bá wọn ṣe iṣẹ́. Nítorí pé bí mo ṣe bá wọn sọ̀rọ̀, àwọn fẹ́ràn bí mo ṣe bá wọn sọ̀rọ̀. Àwọn fẹ́ràn bí ohùn mi ṣe tutù nígbà tí mò ń bá wọn sọ̀rọ̀. Fún bí àpẹẹrẹ, oní-- ìkànnì náà, oníbàárà mi kan fún mi ní iṣẹ́ kan láti ṣe. Ṣùgbọ́n ó gbàgbé wípé òun ò sọ àwọn nǹkan tí àwọn ìlànà á ń tẹ̀lé tó yẹ kí ń tẹ̀lé. Ó kò rántí láti sọ fún mi. Èmi de ṣe iṣẹ́ lórí nǹkan tó sọ fún mi nìkan. Nígbà tó gba iṣẹ́ náà, inú bí gidigidi gan. Ṣùgbọ́n torí pé mo mọ̀ pé àṣìṣe wá láti ọ̀dọ̀ rẹ̀, mi ò dẹ̀ fẹ́, mi ò tún fẹ́ sọ fún kí ń, sọ́kàn lójú pé àtọ̀dọ̀ rẹ̀ ni àṣìṣe ti wá. Mo nílò láti fi pẹ̀lẹ́ pútù bá a yanjú ọ̀rọ̀ yẹn tí mo wa sọ fún pé, "à, ẹ fẹ́ ara balẹ̀, ẹyín ni ẹ ṣàlàyé irú nǹkan báyìí fún mi. Ẹ fún mi ní àwọn ìlànà à ń tẹ̀lé tó, tó, tó múná dóko tó." Ìgbà yẹn ló sẹ̀ṣẹ̀ tó wá rántí lóòótọ́. Oníbàárà mi de sọ̀rọ̀ kan wípé, "á, tí ì bá ṣe bí òun, bí mo ṣe fi ohun ìrẹ̀lẹ̀ bá òun sọ̀rọ̀, pé òun ti máa fi ibinu lọ. Pé tóun bá dẹ̀ ti lè fi ibinu lọ, òun 9 o kan tí ẹ lè rántí nǹkan tó ṣẹlẹ̀ nípa tó." Nítorí ìdí èyí, bí mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, mo máa ń fi ohun ìrẹ̀lẹ̀, mo máa ń fi bá wọn sọ̀rọ̀. Mo máa ń fi, eh, mo máa ń fi ọ̀yàyà bá wọn sọ̀rọ̀ kí inú wọn lè dùn. Ìgbà mìíràn gan wà tó ṣe pé tá bá jọ ń sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe fẹ́ kí ń bá wọn ṣe iṣẹ́, ó lè jẹ́ pé i-- wàhálà ibi iṣẹ́ àbí nǹkan mì tí gbaa ọkàn wọn tó ṣe wípé nínú ohùn wọn gan, màá ti rí pé kí ó má bi wọ́n, tí màá tún sọ̀rọ̀ tútù sí wọn. Dí-- nígbà tí a bá fi máa sọ̀rọ̀ ìṣẹ́jú kan, ara wọn ti balẹ̀. Be mi ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ nìyẹn.

Ah, bẹ́ẹ̀ni o, èmi ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí oo. Nígbà tí mo fi wà ní ilé ìwé tí mo nílò láti lọ kẹ́kọ̀ọ́ sí nípa nǹkan tí mo lọ ṣe ní ilé ìwé, torí mo kẹ́kọ̀ọ́ nípa bí a ṣe ń bá àwọn ènìyàn púpọ̀ sọ̀rọ̀, ni, ni, à, bí mo bá ṣe ń bá àwọn èèyàn púpọ̀ sọ̀rọ̀, òun ni nǹkan tí mo kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Nígbà tí ó wá, tí mo dé ìpele kẹta, ilé ìwé wa fi àyè sílẹ̀ fún wa wípé kí á lọ síta, kí á lọ kọ́ ẹ̀kọ́ bí a ṣe lè má, bá ṣe máa ṣe nígbà tí a bá jáde ní ilé ìwé tà bá rí iṣẹ́. Àwọn tá, nígbà tí a dà jáde síta, àwọn ibi iṣẹ́ tó fẹ́ gbà wà, àwọn ń sọ, wọ́n, wọ́n ń sọ ni ní pàtó pé kò sí owó sísan, wípé iṣẹ́ ọ̀fẹ́ la wá ṣe, ṣùgbọ́n a tún á kẹ́kọ̀ọ́ sí ni. Òun ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀fẹ́ ní ayé mi. Nígbà tí mo tú máa wa jáde ilé ìwé gíga tí mo tú máa wá bẹ̀rẹ̀ iṣẹ́ kí àwọn ènìyàn fi lè mọ̀ nípa iṣẹ́ tí mò ń ṣe kí wọ́n dẹ lè mọ bí mo ṣe dangajíá tó, mo nílò láti fi iṣẹ́ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, òun lọ fi lè mọ bí iṣẹ́ mi bó ṣe múná dóko tó. Mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáradára o. Ni àsìkò yìí gan-an tó ṣe wípé mo ti ń ṣe iṣẹ́ tí mo ti ń gba owó, àwọn mìíràn wà tó ṣe wípé mo nílò láti fi iṣẹ́ ọ̀fẹ́ fa ojú wọn mọ́ra. Ní pàtó ta ṣùn sọ̀rọ̀ ẹ̀ gan, mo sì ń ṣe iṣẹ́ ọ̀fẹ́, ṣùgbọ́n kàn jẹ́ pé ẹ̀kọ́ kan òun ni mò ń ṣe ní ìsìn yìí. Ṣùgbọ́n nígbà tí mo fi bẹ̀rẹ̀ ìrìnàjò iṣẹ́ mi, mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáradára, ṣùgbọ́n lásìkò yìí, ẹ̀kọ́ kan ni mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́.

Mi ò ní káàdì iṣẹ o torí iṣẹ́ tara tìtè mi ni mò ń ṣe. Mi ò ní káàdì ìṣe. Káàdì iṣẹ dẹ wà fún àwọn tó jẹ́ wípé wọ́n wà ní ẹnu iṣẹ́ ìjọba tàbí wọ́n ní ilé iṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ fún. Àwọn ilé iṣẹ́ náà tàbí iṣẹ́ tàbí ìjọba náà wọ́n máa ń fún wọn ní káàdì ìdánimọ̀ tó jẹ́ káàdì ìṣe. Ṣùgbọ́n nígbà to jẹ pé iṣẹ́ tara tìtè mi ni mò ń ṣe, mi ò ní káàdì ìṣe.

Àkókò pẹ̀lú ẹbí mi ṣe pàtàkì. Ó jẹ́ àkókò tí mi ò kí-- mi kò kì í fi ṣe eré rárá. Ó jẹ́ àkókò tí ó jẹ́ wípé a ní àǹfààní láti fi lè jìròrò, láti fi lè sọ̀rọ̀, láti fi lè rẹ́rìn-ín, láti fi lè sọ ohun gbogbo tó ju wa ti rí nínú ọ-- ní ọjọ́ yẹn tàbí ní ọ̀sẹ̀ yẹn. Àkókò tí mo máa ń lò pẹ̀lú ẹbí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jẹ́ ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Òun là máa ń pàdé tí gbogbo wa ta máa jáde, ta máa lọ síbi kan tó ṣe pé àkúrò nínú ilé, a máa lọ jẹun, a máa ra oúnjẹ ta fẹ́ràn jù, a máa ṣe eré, a máa wo fíìmù ní sinimá, a máa sọ̀rọ̀, a máa jìròrò, a máa sọ oríṣiríṣi nǹkan, àwọn nǹkan tó ń kọjá lọ, a máa sọ̀rọ̀ nípa rẹ̀. Ó jẹ́ àkókò tí mo máa ń gbójú-- tí mo máa ń fojú pọ̀ pé kó dé torí pé ó máa ń jẹ́ àkókò tó ṣe pé gbogbo iṣẹ́ tí mo ti ṣe nínú ọ̀sẹ̀ yẹn tó jẹ́ pé ó ti fún mi ní wàhálà kan tàbí òmíràn. Ó jẹ́ ìgbà tó ṣe pé ara mi máa ń balẹ̀ dáadáa.

Orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kò n ṣe gbogbo ìgbà ni orí máa ń fọ́ mi. Ẹ̀kọ̀ọ̀kan tí orí bá dẹ̀ ń fọ́ mi dẹ níyìí, ó máa ń jẹ́ ìgbà tí mo bá ti ṣe wàhálà tó pọ̀ jù tàbí nígbà tí nǹkan oṣù mi bá ti ń fẹ́ dé. Ori fífọ jẹ ara àwọn nkan to ma jẹ àpẹrẹ, tara mi fi máa ma sọ fun mi pé nkan oṣù mi, o ti fẹ de. Ẹ̀kọ̀ọ̀kan lórí máa ń fọ́ mi, ko n ṣohun tó máa ń fọ́ mi ní gbogbo ìgbà tí mo bá dẹ̀ ti lè sùn, orí fífọ́ náà á lọ. Orí, àwọn orí tó máa ń fọ́ mi kì í ṣe orí fífọ́. Eléyìí tò ẹ pé mo nílò láti máa lo òògùn kó tó lè di pé ó lọ ni.

Pizza kò ń ṣe oúnjẹ tí mo fẹ́ràn rárá. Mo rí i, mo rí i gẹ́gẹ́ bí i oúnjẹ, oúnjẹ tí kò ní àwọn ohun tó lè sára lóore. Mi ò kí ń jẹ ẹ́ rárá. Pizza lápapọ̀ kò n ṣe oúnjẹ tí mo fẹ́ràn, dé bí wípé ó máa wá ní àwọn ǹkan tí mo fẹ́ràn ní orí rẹ̀. Mi ò fẹ́ràn pizza rárá àti rárá.

Ah! Àwọn nǹkan tó ti mo rántí nígbà ọmọdé mi pọ̀, ó pọ̀ jantìrẹrẹ. Ṣùgbọ́n màá sọ ìwọ̀n ọba tí ó jẹ́ pé mo lè sọ. Àwọn ìrántí ìgbà ọmọdé mi, ìkan lára rẹ̀ ni tí òjò bá ti ń rọ̀, tó jù bátẹ́ ti ń kù tó ti ń ṣe àpẹẹrẹ pé ó fẹ́ rọ̀, òní gbogbo wa, àti inú wa ti máa ma dùn. Nítorí ilé ta gbé, ilé aládù, àdúgbò ta gbé, ilé tó jẹ́, àdúgbò tó jẹ́ ẹ̀, onílée púpọ̀ ni. Kò ní ṣàwà nìkan la ń gbé bẹ́ẹ̀ bí ilé flat ta ní nísìnyí. Oníkálukú ilé fa-face me I slap you ni bí wọ́n ṣe máa ń pè ní Nàìjíríà tí mò ń gbé. Gbogbo wa máa lọ bọ́ ṣọ wa. Ìgbà táa bá fi máa sọ̀ kalẹ̀, táa bá fi máa sọ̀ kalẹ̀ báyìí, òjò a ti fẹ́ mọ́, a ti bẹ̀rẹ̀ sí ní rọ̀. A máa ma wẹ nínú òǹjò, inú wa máa dùn, a máa ma pariwo, a máa ma fò sókè. Ah! Ó jẹ́ ìkan lára àwọn ìrántí ìgbà ọmọ kékeré mi. Mo tún rántí tí òjò bá ń rọ̀ yíná ni tí iná dẹ́ wà. Ó ní, ẹ́, àsìkò yẹn báyìí, eṣinṣin, torí iná tó wà, iná yẹn máa ń jẹ́ nǹkan tó máa ń fa àwọn eṣinṣin yẹn wá. Iná yẹn ti máa ma, ó máa, ó máa ṣùbú ibi eṣinṣin yẹn. A máa ma lọ gbé omi kalẹ̀, a máa mú ìgbálẹ̀, a máa ma fi ìgbálẹ̀ síbi àwọn ibi iná yẹn, ibi iná bulb tó wà lókè yẹn. Kí àwọn eṣinṣin yẹn kó lè máa bọ́ sí inú omi yẹn. Ìgbà táa bá ti wá kó eṣinṣin tó pọ̀, a máa wá kó lọ lé, a máa lọ yán, a máa lọ jẹ́. Ah! Ó jẹ́ ara àwọn nǹkan tí mo rántí ní ìgbà ọmọ kékeré mi. Mo tún rántí nígbà ọmọ kékeré mi, torí pa máa ń wò àwọn ìyá wa bí wọ́n ṣe máa ń dáná, àwa náà fẹ́ ṣe. Ṣùgbọ́n a kò mọ̀ nǹkan táwọn ń pòpọ̀ láti fi gbé oúnjẹ kalẹ̀ fún wa. Àwa kàn rò pé nǹkan tó bá ti jọmọ́, gẹ́, bí àpẹẹrẹ báyìí nísìnyí, àmàlà, àwa máa lọ mú e yẹpẹ. Àwa náà máa kó iná jọ, a máa mú agolo mílíìkì, a máa gbé omi kaná sórí ẹ. A máa wá da yẹpẹ sí i, a máa sọ pé à ń ro àmàlà. Gbogbo nǹkan tó ṣe pé a, tí oníkálukú wà ń ṣe ní inú ilé rẹ̀, òun ni a máa wá, tí àwọn ọmọ kéékèèké ta máa dára pọ̀, ta máa wá sọ pé òun làwá fẹ́ fi máa ṣe eré. Ó jẹ́ àwọn ara àwọn nǹkan tí mo rántí nípa, ẹ́, ìgbà kékeré mi.